Mo máa ń fọwọ́ tó ẹ̀maarun sẹ̀ ẹ̀mẹ́fà lójoojúmọ́. Yàtọ̀ sí ìgbà tí mo bá fẹ́ jẹun tí màá lọ fọwọ́ kí n tó jẹun, mo tún máa ń fọwọ́ lẹ́kọ̀ọ̀kan náà tí bá, bóyá tí bá jáde, tí bá mọ̀ pé mo ti fọwọ́ kọ̀ọ̀kan ní ìrìnàjò, nípasẹ̀ ìrìnàjò mi, mo máa ń fọwọ́ tí bá ti dé ibi tí, tí bá lọ, àbí mo fọwọ́ ṣe nǹkan tó wọ̀ mí dẹ̀dọ̀ tí màá gbìyànjú láti fọwọ́ mi náà. So ó máa ń tó bí ẹ̀ mẹ́fà, ẹ̀maarun sẹ̀ mẹ́fà lójúmọ́.

Mó mọ̀ bí a ti ń ya àwòrán, àmọ́ kì í ṣe nǹkan tí mo mọ̀ débi wípé mo lè máa ṣe gẹ́gẹ́ bí iṣẹ́. Mo kò lè ya àwòrán ẹ̀yàn kí n kò fi ṣeré, ká fi ṣeré ọwọ́, bóyá mo kò fi wọ̀, kí n ya ara mi ọ, tàbí kí ẹnìkan kò sọ fún mi pé kí n ya òun, ibi tí mo mọ̀ ọ́ ní ìbọn láti máa fọwọ́ sí i, láti máa ṣe ètò sí i, kó ba lè dán, kó ba lè rẹwà sí i ni mo mọ gbogbo yẹn ṣe, àmọ́ mo, mo lè yá.

Mo fẹ́ràn láti sí fèrèsé ọkọ̀. Iyẹn tí m bá ń lọ ìrìnàjò tó bá gùn tó bá jìnnà. Ìrìnàjò tó jẹ́ pé èèyàn á máa lu wákàtí méjì sí mẹ́ta sí mẹ́rin, mo fẹ́ràn kí n máa sí fèrèsé lẹ̀ kalẹ̀. Àmọ́ tí ó bá jẹ́ ibi tí ó jìnnà, mi ò fẹ́ràn láti ṣí le Màá fẹ́ kí ẹ̀rọ amú àmọ́kọ́ tútù kó máa fẹ́ sí mi lára. Bọ ìrìnàjò tó bá jìnnà, mo fẹ́ràn kí n máa ṣí fèrèsé kalẹ̀.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United. Mo fẹ́ràn wọ́n gan, ó jẹ́ ẹgbẹ́ agbá-- ọkọ jẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí mo ti fẹ́ràn láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Àmọ́ wọn kì í ṣe dáadáa lẹ́nu ọdún bí méjì mẹ́ta mẹ́rin sẹ́yìn niisín àmọ́ mo ṣì nífẹ̀ẹ́ wọn. Kò sí tọ́ ṣe fẹ́ burú tó, mo ṣì nífẹ̀ẹ́ wọn mo dẹ̀ ṣì máa ń wo eré wọn. Ó jẹ́ ẹgbẹ́ agbá-- agbábọ́ọ̀lù tí mo fẹ́ràn jù ní gbogbo àwọn tó ń gbá bọ́ọ̀lù.

Nípa títún nǹkan ṣe, mo lè sọ pé mo mọ àwọn nǹkan kan, àwọn nǹkan díẹ̀ díẹ̀ tí mo mo tún ṣe nínú ilé bí àwọn ẹ̀rọ kéékèè kéékèèké tẹ́yàn máa ń lò nínú ilé, mo lè sọ pé mo mọ àwọn yẹn tún ṣe. Mi ò mọ̀, mi ò mọ̀ débi pé màá máa ṣe pé kí máa fi gbowó kí n mú gẹ́gẹ́ bí òwú, kí n mú gẹ́gẹ́ bí àyàn iṣẹ́ àmọ́ mo mọ̀, mo mọ àwọn nǹkan kan tún ṣe bí àwọn socket, iron, bulb ilé àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo mọ àwọn yẹn tún ṣe.

Mo ti rí dókítà kẹ́yìn nisìnyí á ti ma lọ bí ọdún mẹ́rin sí márùn-ún tí mo ti dìdì dìdí kí n lọ rí dókítà fún ọrọ̀ àlàáfíà mi. O jẹ́ ǹkan tí mi kò kí máa, mi kì í máa ṣàárẹ̀ púpọ̀ jù. O lè jẹ́ bí ẹ̀ẹ̀kan lọ́dún ni o kan máa rẹ mí díẹ̀ tí máa dín ni láti, láti lo oògùn. Mo ti pẹ́ gan tí mo ti lọ rí dókítà, mo ti pẹ́. Ó jẹ́ pé mi ò lè rántí gan.

Nn, ìgbéjáde yẹn ó pín sí oríṣìíríṣìí ọ̀nà tó jẹ́ pé mi ò mọ ilé ìpàtó tí a ń sọ ń sìn, àmọ́ tó bá jẹ́ ìgbéjáde tó nílò láti ṣe pẹ̀lú ibi iṣẹ́ mi, mi ò sí ní, mi ò sí ní àkójọpọ̀ àwọn èèyàn tó wà ní sàkání tó wà ní tó ń bójú tó ìgbéjáde nǹkan. Mi ò sí nínú kọmitì, mi ò sí nínú ẹgbẹ́ rẹ̀. So gbogbo ẹni, ǹkan tó bá níṣe pẹ̀lú ìgbéjáde ní ibi iṣẹ́ mi, mi ò sí pẹ̀lú wọn ṣó. Ó láwọn kan tọ ti yàn láàyò láti má ṣe iṣẹ́ yẹn gọ̀gọ̀gọ̀gọ̀, and mi dè sí lára wọn.

Mo máa-- tó bá jẹ́ pé tí mo ṣe máa rí wọn bá sọ̀rọ̀ ni, à ń sọni pẹ̀lú ẹ̀rọ fóònù, wọ́n máa ń pè wọ́n lórí ago, a máa ń tẹ àtẹ̀jíṣẹ́ fún wọn lórí bóyá WhatsApp àti email, a máa ń pè wọ́n, a dẹ̀ máa, a dẹ̀ máa rányàn sí wọn. Tó bá wá jẹ́ pé tí mo ṣe máa ń bá wọn sọ̀rọ̀, ọ̀nà wo ni mo fi ń bá wọn sọ̀rọ̀? Wàá máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tútù, màá bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́, màá tẹ́tí sílẹ̀ láti gbọ́ èdùn ọkàn wọn, gbogbo nkan tó bá ní-- tó ń fún wọn wàhálà, màá ní ṣùúrù kí n gbọ́ àlàyé wọn dáadáa kí ń bá lè wá ọ̀nà àbáyọ ṣe ṣí ọ̀rọ̀ wọn.

Kò sí ìmúra kan tó pọ̀jù báyẹn láti pàdé pẹ̀lú oníbàárà. Ǹkan ẹyọ kan tí mo lè sọ pé mo máa ń mú rẹ̀ ni ìmọ̀ nǹkan tí mo fẹ́ lò bá oníbàárà sọ, ǹkan ta fẹ́ a fẹ́ jọ jí ròrò le, ǹkan tí mo fẹ́ lọ tá fún wọn ni, yálà nǹkan tí mo fẹ́ lọ tá fún wọn ni tàbí nǹkan tí mo fẹ́ lọ rà lọ́wọ́ wọn, àbí nǹkan tí mo fẹ́ bá wọn sọ àbí àjọṣepọ̀ tí mo fẹ́ jẹ́ ká ní pẹ̀lú wọn. Àwọn nǹkan tí mo kọ̀ lè múra nípa èhn niyen but yálà yẹn kò sí nǹkan kan tó ṣe tó nílò ètò kan tó pọ̀jù títí báyẹn.

Mi ò kí má gbé àpò ẹ̀yìn o. Mi ò gbé àpò ẹ̀yàn rí. Tí ó báa jẹ́ nípa ti ibi iṣẹ́ ni, mi ò gbé àpò ẹ̀yìn rí. Mi ò ba wọn gbá àpò ẹ̀yìn. Ó láwọn ta ti yàn láàyò láti má gbé àpò. Tí ó bá ṣe wù kó jẹ́, mi ò sí lára àwọn tó má gbé àpò ẹ̀yìn. Kódà gan an ṣé mi rò pé a máa nílò èèyàn kan láti gbé àpò ẹ̀yìn. Kò kí ṣe iṣẹ́ kan ta ma má tọ́ka sí pé kí ẹnìkan ṣe àbí kí èèyàn kan wọ́n kí èèyàn báyi báyi ṣe. Anybody lo lè ṣe.

Ti n bá tètè sun torí èmi máa n sùn, èmi ò kí n máa tètè sun. Ó máa-- ago máa wọ bí i ago mẹ́wàá, mọ́kànlá sí méjìlá kí n tó máa-- kí n tó lè rí orun sun. Mo ti bá ti sun láwọn ago báyẹn mo máa jí níbi ago márùn-ún sí ago mẹ́fà. Ọjọ́ tí n bá lọ ibi iṣẹ́ màá jí ní ago márùn-ún láti múra ibi iṣẹ́. Ọjọ́ tí n bá dé lọ ibi iṣẹ́ ó máa wọ bí i ago mẹ́fà sí ago méje kí n tó dìde kúrò lórí ibuṣun. So ká ṣhá sọ pé bí i wákàtí mẹ́fà sí méje ni mo máa fi ń sùn.

Bẹ́ẹ̀ni, mọ máa ń ṣe àtúnlo nǹkan. Àgàgà tó bá jẹ́ nǹkan tó jẹ́ pé ó nílò kí èèyàn máa tún lo, kí èèyàn ṣe àtúnlo pé a máa fọ kató tún lo ní àbí à máa tún ṣe kató tún lo ni. Mi, èmi jẹ́ èèyàn tó máa tún kan lo tí mo máa ń make sure pé, à, kò sí a fi nǹkan ṣòfò. So, tí nǹkan bá wà tó jẹ́ pé ó ṣe lọ kọjá ẹ̀ẹ̀kan ẹ̀meejì, mo máa ríi dájú pé mo, mo lò, tó ṣe yẹ kó, tó ṣe yẹ ká lò. Kódà gan oúnjẹ tí ǹ bá lè jẹ oúnjẹ tọ́, èmi máa ń tọ́jú ẹ̀ tebí bá tún pa mi, màá gbé, màá gbé kaná tí màá tún jẹ́.

Nn, mo máa fẹ́ràn láti jìyàn lórí àwọn ọ̀rọ̀ tó, tó bá gba ìjiyàn ká fọ̀rọ̀ wéra wò, ká fọ̀rọ̀ wéra wọn ká mọ̀, kí n mọ ìmọ̀ ẹnìkan lórí ọ̀rọ̀ kan kóhún náà mọ̀ tí mo ṣe, tí mo ṣe rí ọ̀rọ̀ yẹn, ká jọ jírórò, ká jọ jìyàn, ká jọ mọ̀. Àmọ́ ìmi ò fẹ́ àwọn ìjiyàn tó máa já sí wípé à ń jà àbí à ń pariwo síra wa lé lórí, à ń pariwo léra wa lórí, à ń pariwo síra létí. Tí a bá fi ṣọ̀ta, èmi ò fẹ́ rí àwọn ijìyàn báyìí. Ìjiyàn tí a máa fi kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ara wa yẹn gangan ni kókó.

Mi ò kín ṣèwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, kódà mi kín ṣèwádìí èèyàn kankan. Ayàfi tẹ́níyẹn bá jẹ́ èèyàn tí mo fẹ́ ní nǹkan ṣe pẹ̀lú, bóyá a fẹ́ jọ dù ipó àbí mó fẹ́ bá ṣe ọ̀rẹ́ àbí ó fẹ́ bá mi ṣe nǹkan. Iru ẹni ni mo máa ń ṣèwádìí lé lórí, àmọ́ àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ò ń ṣèwádìí. Mi ò nílò ìwádìí kankan lórí wọn.

Ó ti, mi ò kí ń wọ gíláàsì. View mi ṣi dára, mi ò nílò láti máa wọ gíláàsì. Àmọ́ mọ láwọn àbúrò mi, mo láwọn ọ̀rẹ́ tán máa ń wọ gíláàsì. Mi ò nílò gíláàsì nísìnyí Àmó mi ò wá lè sọ bóyá láwọn ọdún tó ń bọ̀, bóyá bí i ọdún márùn-ún, ọdún mẹ́wàá sí i tí mo ṣe wà, yí o mo lè máa nílò gíláàsì but nísinsìnyí. Mi ò nílò ẹ̀

Nínú àwọn ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn, àwọn ìbọ̀sẹ̀ tó bá, tí ó bá gúnju, tí ó bá déè ṣe funfun, tó déè ki. Àwọn ìbọ̀sẹ̀ tó jẹ́ pé tí bá wọ̀, tí bá wọ bà, tí bá wọ̀ kí n tó wọ bàtà kò ní jẹ́ kí ẹsẹ̀ mi máa láàgùn. Torí tẹ́sẹ̀ bá ń là á gùn tó ń ṣomi sínú bàtà, a tètè máa ba bàtà jẹ. So àwọn ìbọ̀sẹ̀ tó bá ki, tó máa ń gbo mi, tó déè ki, tó, tí ó déè gùn jù, tí ó kọjá ọrùn ẹsẹ̀ tí bá wọ̀, àwọn yẹn ni mo fẹ́ràn.

Mi ò kí ń mu òògùn lójoójúmọ́. Àyàfi tó bá jẹ́ ìgbà tí ara mi ò le àbí ara mi ò dá gidi gan, tí mà nílò láti má lo òògùn fún bíi ọjọ́ mẹ́ta, ọjọ́ mẹ́rin. Kódà gan mi ò kín ṣè èèyàn tó má ń lo òògùn báyen, tí n bá ti lo òògùn ẹ̀ẹ̀kan ẹ̀ẹ̀méjì ara mi ti máa wa okay. Mi ò kín má ń lo òògùn torí pé mi ò kín tètè ṣàárẹ̀. Ni òdidi ọdún kan, ó ṣeéṣe kí n má ti ẹ ṣàárẹ̀ débi pé mó ń lo òògùn at all, so, eru èèyàn tí mo jẹ́ níyẹn.

Mi ò fẹ́ràn coffee àmọ́ mo máa ń mú lẹ́ẹ̀kọ̀kan níbi iṣẹ́. Mi kì í máa-- mi n fẹ́ràn ẹ̀ kan lọ títí báyẹn àmọ́ mo máa ń mú lẹ́ẹ̀kọ̀kan. Ó jẹ́ pé bóyá tó bá rẹ̀ mí díẹ̀ níbi iṣẹ́, mo kò lè mú kí, kí n bá lè dájí àbí tó run bá ń kùn mí, mo kò lè mú kó rùn yẹn má bá kun mí níbi iṣẹ́. Ẹ̀ẹ̀kọ̀kan dẹ̀ níbí ẹ̀ẹ̀kan lóṣù mélòó, mi ò fẹ́ràn ẹ̀ báyẹn.

Mo máa ń gba àwọn ọ̀wo eeyàn gẹ́gẹ́ bí àwọn, gẹ́gẹ́ bí tó ṣe máa ń gbowó eyàn níbò mi. Kò sí, ọ̀nà kan tó ṣe kíni tí èèyàn fi ń gbowó eyàn. Mo máa ń gbọ́wọ́ eeyàn, ma dìmù dáadáa, màá dè kí tó bá kí mi dáadáa, màá kí dáadáa, tó bá gbọ́wọ́ mi dáadáa, èmi náà máa nawọ́ síi láti gbọ́wọ́ ẹ̀.

Owó tí mò ń gbà ní ibi tí mò ń ṣiṣẹ́ n sí kò dára tó ń tẹ̀ mí, kò pọ̀ tó, kò búrú jù náà àmọ́ kò pọ̀ tó, kò le ká gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ṣàwọn iṣẹ́ kọ̀ọ̀kan lẹ́gbẹ̀ẹ̀gbẹ̀ tí màá fi máa rówó díẹ̀ díẹ̀. Then mo dẹ̀ ń ṣe àwọn ẹ̀kọ́ kan, mọ kọ́ àwọn ẹ̀kọ́ kan tó jẹ́ pé màá fi rí, màá fi ti ara mi sókè kí n ba lè wá àwọn iṣẹ́ tó máa sanwó ju eleyii tí mò ń ṣe lọ́wọ̀ lọ.

Mi ò kí ń fa ǹkankan. Yálà sìgá ni, yálà ǹkankan ni mi ò kí ń fa ǹkankan. So kò sakókó tí mi, mi, mi kan fà rí. Láti ìgbà tọ́n ti bi mi di ìsìnyii, mii fa ǹkankan rí. Mi, àwọn mo láwọ̀n orẹ tó ń fà ọ̀ tàwọn ọjulùmọ̀ tó ń fà àmọ́, èmi fún ara mi, mi ò ń fà. Mi ò, mi ò fẹ́ rẹ̀, mi ò, mi ò gbá tiẹ̀, mi ò fi ẹekan gbá ti tiẹ̀

Mo máa ń rí dájú pé ọjà mi dára nípasẹ̀ bìbójútó ńkan tí mo rà. Mo máa ń rí dájú pé ńkan tí mo bá rà ó jẹ́ ńkan tó jẹ́, tó jẹ́ ògidì. Mi ò kí ń ra àwọn aláfíwé, mi ò dẹ́kì ń ra ọjà tó bá bàjẹ́, ọjà tó, tó pọ̀, tó, tó, tó pọ̀ kú, mi ò kí ń ra ọjà olówó pọ́kú. Ọjà tí màá rà mo máa rí dájú pé ó jẹ́ ọjà gidí, ó jẹ́ original. Ó dẹ̀ jẹ́ àwọn èyí tó dára kí n bá lè rí ìtàfẹ́ àwọn èèyàn, àwọn oníbàárà káwọn náà bá lè padà wá lọ́jọ́ mi láti wá rà, ra ńkan lọ́dọ̀ mi.

Nípa ìduná dúrà mi kì í ṣe yan nǹkan tó mọ̀ ọ́n ṣe báyẹn. Àmọ́ ìyá mi ó gba ipò Kínní ní ètò ìduná dúrà. Àwọn lọ́mọ̀ ọ ṣe ju emímì mọ́n ṣe. Kódà gan tí bá ọjọ́ kí Jọ́sà bá tẹ̀lé wọn lọ ọjà ibi tí wọ́n ti má ń ta nǹkan, tí wọ́n bá ti ń nà nǹkan báyìí mi má ń sún sẹ́yìn ni. Nítorí wọ́n má ń nà nǹkan gidi, wọ́n má ń nà nǹkan, wọ́n má ń nà nǹkan gidi.

Kí ago ìparí iṣẹ́ tó lù, èmi a ti rí dájú pé gbogbo iṣẹ́ tí mo ní láti ṣe kí ago yẹn tó lù mo ti ṣe. Gba nǹkan tó need láti kí n tọ́jú ma ti tọ́jú ẹ̀. Má ti palẹ̀ gbogbo nǹkan mọ́. Èmi a kọ́ máa dúró kí ago lù ni kí n de ṣe nǹkan tí mo tún ní láti ṣe kí n de gbé ẹrù mi kí n máa lọlé. Kọ̀ sí kankan mi tí mo tún máa ń dúró ṣe lẹ́yìn tí iṣẹ́ bá parí. So èmi máa ń dúró kí ago pé kí mi dẹ̀ máa lọ lé te mi.

Mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, oúnjẹ tó bá lata gọ̀gọ̀gọ̀gọ̀ ni ó jẹ. Tí n bá jẹ oúnjẹ tí ò bá lata, ṣe lá máa ṣe mi bíi pé mo fẹ́, mo fẹ́ bí nǹkan tí mo jẹ sọnù. Mo fẹ́ràn oúnjẹ tó lata dáadáa, tó ta, tó jẹ́ pé tí n bá jẹ́ a máa máa làágùn. Má mọ̀ pé oúnjẹ, oúnjẹ tó ta, tó ta lẹ́nu ni mo n jẹ.

Mi ò kín na ara mi, kò ṣe é ṣe kí ẹeyan kan má a na ara ẹ̀. Láìṣẹ́ pé ni ẹniyen ya were abi o nì nkan tó ń ṣe lórí. Kò ṣe é ṣe kí ẹnìkan kan wà kódẹ̀ má na ara ẹ̀. Ẹlomìí ni mo mọ̀ pé ẹ̀eyàn ma ń na. Kò ṣe é ṣe kí eni kí eeyan kan má a na ara ẹ̀. So, mi ò kín na ara mi? Mi ò dé mọ anybody tí ó ń na ara, yàtọ̀ sáwọn were.

Nǹkan tí má tí bá fẹ́ gba òṣìṣẹ́ tuntun, nǹkan tí mo máa ń wá ni pé ó kàwé, ó kàwé débi tó yẹ kó kàwé dé. Then o jẹ́ eyan kan tó lòótọ́, tó lòótọ́ tí èèyàn lè fọkàn tán. Ó dẹ̀ jẹ́ eyan kan tó máa tẹ̀lé òfin, tí ò ki máa ń rú òfin tó de bọwọ́ fún àwọn ọ̀gá. Ó dẹ̀ tu máa ń wo èèyàn tó bá, tó bá, tó bá, tó bá jẹ́ eyàn tó ń ṣiṣẹ́ takuntakun tí kò ṣọ̀lẹ, tó máa ń ṣiṣẹ́ tó ń gbé fun tó yẹ tó ṣe yẹ kó ṣe láì fi ìfalẹ̀. Irú àwọn èèyàn tí mo máa ní máa fẹ́ràn láti gba gẹ́gẹ́ bí òṣìṣẹ́ mi nìyẹn.

Lọ́wọ́ ta wà yí nísìnyí tí a ṣe ń sorọ yí ni, miní ètò àbí mii ni sínú láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, àmọ́ tọ́jọ́ bá lọ, tọ́jọ́ ṣe ń lọ, mo lè, mo lè pinnu pé ibi tí mo wà yí, mo fẹ́ move, mo fẹ́ kúrò níbẹ̀, mo fẹ́ lọ sí ìlú mi. Tí bá de, máa lọ sí ìlú mi, máa need láti wá iṣẹ́ sí ìlú mi ni. Tí ó bá wá possible kí n fẹ́ iṣẹ́ mi yẹn sí ibi tí mò ń lọ yẹn, ó bá dára, àmọ́ tí kò bá le rí bẹ́ẹ̀, á jẹ́ pé máa need láti wá iṣẹ́ mi nì yen.

Ayé ìgbà kan ni mo máà, tí màá ń rọra fún mi láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn tó bá pọ̀, àmọ́ isinyi kò kí ń ṣe ìṣòro fún mi mọ. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo dẹ̀ ti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn tó pọ̀. So kò kí ń, kò kí ń ṣe nǹkan rọra fún mi mọ́, ó ti di nǹkan irorun fún mi. Mo lè sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn tó pọ̀, kò bá wù kan ṣe pọ̀ tó má sọ̀rọ̀ níwájú wọn.

Kò sí ibi kankan tí mo lè forúkọ sílẹ̀. Kò sí ibi tí mo ti lè forúkọ sílẹ̀ ní ibi tí mo wà, kà ní ibi tí mo wà àti time tí mo wà yìí. Tí n bá máa ṣẹ́yen, máa need láti wá kan tí máa ti máa lọ forúkọ sílẹ̀.

Mi ò kí má di ọjà àbọ̀. Báwo ni màá ṣe má di ọjà àbọ̀ ní nǹkan tí bóyá oníbàárà sọ fún mi pé kí n bó òhun gẹ́tì, kí n bó òhun rà, màá wá ṣẹ́ lábọ̀. Wá sí inú, dìí sínú ọkọ̀ tí màá ń bọ̀. Iru ìwà yẹn ò dáa. Ìrẹ́ni jẹ ni mo ní, ìrẹ́ ji-- kó dàgbà mo lè pè é ní ìrẹ́ni jẹ.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn ìpàdé orí fóònù. Àwọn ìpàdé orí fóònù máa, ó ma fún ẹ láàyè láti má a se ǹkan o mi tí ìpàdé yẹn bá ń lọ lọ́wọ́. Kò sí pé eèyàn máa need láti jókòó sí kalẹ̀ síbi kan torí pé ó ń se ìpàdé. Ẹ̀yàn lè máa se ǹkan mi kódé ẹ̀fi tí kalẹ̀ sí nǹkan tó ń sọ nínú ìpàdé òun. Idí ni yen tí mo fi fẹ́ran àwọn ìpàdé orí fóònù.

Lákókó, mo jẹ́ èèyàn nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣẹ̀ ẹnikẹ́ji mi àti láti máa, àbí láti máa ti èṣe ẹnikẹ́ni. Mi ò, mi ò láìkí láti máa ṣẹ̀ ẹnikán. Àmọ́ tí n bá ṣẹ̀, màá jẹ́ kó mọ̀ pé mo ti ṣẹ̀, màá dẹ̀ bẹ̀bẹ̀ fún fòríjì pé kẹ́ni ọun má bínu, màá bẹ̀bẹ̀ tinútinú, màá bẹ̀bẹ̀ tọkàntọkàn kó dẹ́ fòríjì mi.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù náà ni àkókò àjínde, àkókò ọdún àwọn mùsùlùmí, àkókò ọdún àwọn Kristẹni tó jẹ́ Christmas. Àwọn àkókò tí mo fẹ́ràn jù lọ́ nà niyen, àbí àkókò tí mo bá gba ààyè níbi iṣẹ́ tí mò ń sin nílé. Àwọn àkókò ọdún tí mo fẹ́ràn jù niyen. Mo sì máa, màá tún máa fẹ́ràn àwọn àkókò òjò ti ótútú má a mú. Mo fẹ́ràn àwọn àkókò yẹn.

Ọrọ yẹn ò fi bẹ́ẹ̀ ye mi ṣe mo mọ̀ bí a ti ń fọn. Ó fi bẹ́ẹ̀ ye mi. Bá dà á bí à tí bá le rí, tí bá le rí ààyè láti wá ìtumọ̀ orin, àmọ́ nísìínyi mọ̀ nǹkan tó mí ni pàtó pàtó.

Mi ò kí ń máa ń wọ ohun ọ̀ṣọ́. Mi ò kí ń wọ̀, mi ò kí ń wọ̀. Kò, kò rọrùn fún mi. À ti mo bá wọ̀ náà kò kí ń tẹ́mi lọ́rùn, a máa pa mí lára. Ǹkan tó bá dẹ́ tí ń pa mí lára èmi ò fẹ́ràn rẹ̀. Ìdí ni yẹn tí míì kí fi má ń wo.

Mi ò kí ń ṣẹ́ èèyàn tí ò kí ń jẹ ẹran. Èmi máa n jẹ ẹran gidi o. Èmi a máa jẹ ẹran gidi. Èmi lè máa jẹ ẹran lójoójúmọ́ fún odidi oṣù kan, kò dẹ̀ nì pamí lára. Mo fẹ́ràn ẹran gidi o. Ẹran chicken, ẹran ewúrẹ́, ẹran màlúù, ẹran pẹ́pẹ́yẹ, ẹran tòlótòló, kò sí eléyi tí mi kì í jẹ 'nuẹ.

Ẹ̀fọ́ úgú, ẹ̀fọ́ gbúre ta mọ̀ sí water leaf iru àwọn ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju niyen Èmi lè máa jẹ iru àwọn ẹ̀fọ́ bẹ́ẹ̀ pẹ̀lú òkèlè lójoójúmọ́ kó má dẹ su mi. Àwọn ẹ̀fọ́ méjì tí mo gbájú náà ni yẹn tó bá sè dáadáa, pelu áwọn ẹran ẹja, ìgbín, tó bá sè dáadáa pẹ̀lú ẹ̀gúsí tó wà okay, wọ́n dẹ ro ẹ amala si àbí wón gúnyán.

Àwọn oúnjẹ tí mo mọ ṣe dáadáa, ó dẹ́ pọ̀ díẹ̀ ọ̀. Mo mọ ìrẹsì ṣe dáadáa, bo jẹ jọ̀lọ́ọ́fù, bo jẹ fry, bo jẹ ìrẹsì funfun, mo m'ẹwa sèé. Mo mọ ọbẹ̀ ṣe, mo mọ súù sè, mo mọ ọ̀dùnkún sè. Mo mọ ọbẹ̀ oríṣìíríṣìí, ẹ̀fọ́, ọbẹ̀ ata, ọbẹ̀ ẹ̀gúsí, ọbẹ̀ tó ń yọ̀, ọbẹ̀ ilá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo mọ gbogbo wọn sè. Mo dẹ̀ nífẹ̀ẹ́ láti kọ tí wọ́n ṣé ń ṣe àwọn nǹkan mi sè àmọ́ kí n ṣe, kí n ṣé ńisin.

Kò sí eleyi tí mo fẹ́ràn ninu méjèèjì. Àmo tí n bá máa mú kan, màá mú tea. Mí fẹ́ràn kọfí rárá, o máa ń ṣe mí bákan. Èmi fẹ́ràn tea. Yálà níbi iṣẹ́ ni, yálà nílé. Kò sí eléyi tí mo fẹ́ràn nínu méjèèjì. Àmọ́ tí ń bá máa mú kan, tea ni màá mú. Tó bá di pé kí n mú kan, tea ni màá mú.

Ọkùnrin lèmi mi òun ṣòbìnrin so mi ò kí ń ṣe irun, èmi máa ń gẹrun ni. Bí ẹ̀ẹ̀kan sẹ́ méjì nínú ọ̀sẹ̀ kan ni mo fi máa ń gẹrun. Tí ọ̀sẹ̀ bá ti parí, máa lọ sọ́dọ̀ bábà mi tó máa bá mi gẹrun pé kó bá mi gé. Eleyi tó bá nílò láti fi ọwọ́ sí kó bá lè rẹwà sí a bá mi ṣe. To ri mi ò máa ń gẹrun? Ṣé ni mi ò ń dirun, ṣe irun? Ṣé ni mo máa ń gẹrun?

Mmm, mí ò rántí jù ẹẹkan tí mo mọ̀ pé mo ṣìnà ọjọ́ tí ẹnìkan rán mi ṣẹ́ pé kí n lọ gbé nǹkan fẹ́níkàn. So, mi wá ní mi ò mú fóònù mi dání. Mo wá dé ibìkan ni ọ̀nà bá dàrú mo mi lójú, mo wá ṣìnà. Mo rin ìrìn bí ìrìn má wákàtí méjì kí n tó lè padà sí ọ̀nà tí mo mọ̀. So, ará ǹnkan tó fi dá kí èèyàn máa bèrè, tó bá ti dé ibìkan tó jẹ́ pe ko lọ̀ri kí èèyàn máa bèrè káàkiri.

Mo máa ń fẹ́ràn ooru láti kan bíi ago mọ́kànlá sí ago mẹ́fà. Àwọn àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni ẹ. Nítorí ó jẹ́ àkókò tí mo máa ń farabalẹ̀, tí mo máa ń relax. Ó jẹ́ àkókò tí mo máa ń sùn. Ó dẹ̀ jẹ́ àkókò tí ó jẹ́ pé òtútù máa ń mú àgàgà tó bá jẹ́ pé ooru ti mú gan an ní ọ̀sán ọjọ́ yẹn. Kí lẹ́ tó ṣú, kan bí ago mẹ́wàá, ago mọ́kànlá sí ago mẹ́fà, ago méjì ni mo fẹ́ràn jù nínú ọjọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ ilé ìjọsìn. Mo máa ń lọ ilé ìjọsìn dáadáa. Kódà gan an, omo redeemer ní mí, mo dé máa n lọ ilé ìjọsìn lọ́sẹ̀ẹ̀sẹ̀. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀, mo máa ń lọ ilé ìjọsìn lọ́jọ́ Sunday. Nítorí iṣẹ́ mi, ó láwọn ètò kan ta máa ń ṣe ní àárín ọ̀sẹ̀ tí mi lè máa lọ torí iṣẹ́ mi. Àlẹ́ẹ̀ ni máa ń delé, àmọ́ lọ́jọ́ ìsinmi yẹn, má rí wípé mo máa lọ ilé ìjọsìn.

Gbígbà orin ti mo féràn púpọ̀, oríṣìíríṣìí orin ni mo féràn. Ó dè o depend le irú ipò ọkọ̀ tí mo bá wà. Àmọ́, o lá wan orín àwọn kan tí mo féràn àwọn orin Afrobeat, àwọn rap, classical music, rhythm and blues, soul music, àwọn irú irú àwọn orin tí mo like náà ni. Ó dẹ̀ máa ṣe mi lára lóore gbogbo ìgbà ní gbogbo ìgbà ti mo bá ń gbọ̀.

Mi ò tí ì òṣìṣẹ́ ní ipò tó jẹ́ pé emi ni mò ń sọ òwó fún àwọn òṣìṣẹ́ rí. Àmọ́ tó bá tí ń bá wà níru ipò yẹn, yálà òwó tí mo máa ń fún àwọn òṣìṣẹ́. Àwọn eléyíí tí ó bá jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ wọn gidi, wọ́n ń ṣiṣẹ́ wọn dáadáa, wọ́n ń ṣe é kọjá ibi tó yẹ, ibi tó tọ́ mọ́, tó ń dìdíì fi ara sí iṣẹ́ yẹ̀n, mo lè wá fi ń kó ohun wọn láti fi mo òórè wọn, láti fi, láti fi mu rírì ǹkan tó ń ṣe.

Àwọn ìṣòro ẹ̀rọ yára bí àṣá pọ̀ gan. Ìṣòro tó pọ̀ lọ ní àwọn ẹ̀rọ ẹ̀wọ̀n yẹn ni. Àmọ́ mi fi bẹ́ẹ̀ mọ̀ nípa ká wá nu àbáyọ sí àwọn ìṣòro iru awon ẹ̀rọ wọ̀nyẹn. Yafi fi tó bá jẹ́ nǹkan tó jẹ́ pé mo kọ́lé wo lórí ẹ̀rọ ọ̀hún, kí n lè ṣe fúnra mi. Mo máa ní láti pe àwọn tó didi mọ̀ ọ́n pa àwọn tó ń kọ́ iṣẹ́ ọ̀hún kan wá bá mi wò ó.

Gbogbo fáìlì mi tí mo ní láti àwọn ìwé èrí ilé ìwé, àwọn fáìlì mi, àwọn dọ́kúmẹ́ǹtì tó se pàtàkì tí mo ní, gbogbo ẹ̀ ni mo fi pamọ́ sórí cloud. Mi ò kí n fi wọ́n ta tẹ́tẹ́ mọ́, mo ti tọ́jú gbogbo ẹ̀ sórí cloud. Ṣé ọjọ́ tí n bá, ọjọ́ kí jọ́ tí bá ti nílò ẹ̀, máa kan lọ sórí cloud ni màá dé download. Eeyan tí n bá need láti sẹ́ǹd ẹ́ sì, màá sẹ́ǹd ẹ́ sì.

Igbà tí wọ́n ń ṣe ìgbéyàwó, ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn, wọ́n ríi pé mò ń gbìyànjú, mò ń ṣe tí mò ń ṣe, mò ń ṣe, mò ń ṣe iṣẹ́ mi bó ṣe, bó tí ṣe yẹ kí n ṣe. Mi n fi falẹ̀, mi nfi ṣe nkankan, mò ń ṣiṣẹ́ takuntakun debí tó yẹ kí n ṣe de. Bí ẹẹ̀mẹrin lọ́dún kan won de má n ṣe, won de má n ṣe ìgbéyẹ̀wò iṣẹ́ tó kẹ́yìn. À ti se ti ọdún tó kọjá tí ó ti parí. Ọdún yìí máa bẹ̀rẹ̀ ní oṣù kẹrin ọdún yìí.

Dáadáa, àwọn ẹ̀ní, ǹnkan tó bá ti ní ṣe pẹ̀lú ọkọ̀, gbégún ọkọ̀ bí wíwọ ọkọ̀, èyàn máa nílò láti máa tẹ̀lé òfin kanlẹ̀kanlẹ̀. Tí eeyan o bá tẹ̀lé òfin, ó kàn fi èmí ara ẹ wéwu àti èmí àwọn tó kú nínú ọkọ̀ kọ̀ pelu áwọn èmí tó ń wa ọkọ̀ míì lójú ọ̀nà, ó kàn fi èmí gbogbo wọn wéwu ni.

Èdè kan tó wù mí, no èdè méjì ló wù mí kí n kọ́ ohun ni èdè French àti èdè Spanish. Àwọn èdè méjì yẹn ló wù mí kí n kọ́ jù. Ko easy, kò ní rọrùn fún mi láti kọ́ àmọ́ mo o láwọn application tí èèyàn lè lò tó lè jẹ́ kó rọrùn fún èèyàn. Ó kan lè gba àkókò ni àmọ́ èèyàn lè kọ́ French àti Spanish èdè méjì tó wù mí kí n kọ́ niyẹn.

Tí n bá wá nu ọkò tí mo dè ń bínú, a jẹ́ pé ẹnìkan ti ṣe nǹkan tó dánú bí mi nìyẹn. Torí mi kò lè dáde wá nu ọkò kí n lè máa bínú láìsí ǹkan kan tó ṣẹlẹ̀, láìsí ǹkan kan tó rẹ́ mi, tó, tó ṣẹ́ mi àbí tó dánú bí mi. So, mi ò kò lè wá nu ọkò kí n lè máa bínú.

Uhm, ó jẹ́ ǹnkan tó fẹ́ràn láti má a gbọ́ orin. So mo má a, ìgbà mí tí n ba kọ́ wa, tí mi ṣe ǹnkan abí mo ṣise lọ́wọ gan, mo like kin máa ko orin, orin máa, tí má ṣe ń gbọ́ orin yẹn tí mò ń kọ tẹ́lẹ̀ wọn náà, ó ma n jẹ́ kí iṣẹ́ máa yá lọ́wọ́ mi ó dẹ̀ máa kò ní jẹ́ kí iṣẹ́ sú mi, ó ma n jẹ́ kí inú mi máa dùn, ó ma n jẹ́ kí iṣẹ́ yẹn náà dùn ṣe. Ti ǹnkan tí orin má n ṣe fún mi ní lyen tin bá n gbọ àwọn orin tí n bá fẹ́ràn.

Hmm atí tó bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn tí mo ti lọ ilé oúnjẹ. Èmi jẹ́ ènìyàn tó máa ń jẹ oúnjẹ ilé, tí máa ń se oúnjẹ ilé. So mi ò kí ń máa lọ ilé oúnjẹ nígbà gbogbo. Àmọ́ bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta sẹ́yìn, mo ti lọ sí ilé olóúnjẹ tí mo ti lọ jẹun. Ará, ǹnkan tí mi kì í máa fi lọ sí ilé oúnjẹ ni pé oúnjẹ wọn ò kí ń máa yó mi. Mo máa need láti náwó, náwó, náwó kí n tó le ra oúnjẹ tó máa yó mi. Tí n bá, tó bá dé kọ̀i yó mi, kò ní ju bí wákàtí méjì sí mẹ́ta, ebi à tun tí máa pa mí.

Mọ máa ń jẹ oúnjẹ tó bá, tí ó bá wo oúnjẹ tó fẹ́rẹ, tó fẹ́rẹ bí àwọn snacks pẹ̀lú ọtí ẹlẹ́rìndòdò tó tutù àbí kíkan jẹ ìrẹsì, àbí kíkan jẹ Igba mii, mo máa ń wù bíi kí n jẹ bí òkèlè àmọ́ mi. And then mi kì í ṣe èèyàn tó máa fi bẹ́ẹ̀ jẹ oúnjẹ ọ̀sán. Mo kọ́ lè fi nǹkan tẹ́nu kí pé kí n dìde jẹun yẹn, mi kì í jẹun lọ́sàn án báyen torí ó máa ń jẹ́ kí orun máa kún. Oúnjẹ tí mo má jẹ julọ oúnjẹ àárọ̀ àbí kí n má wùlé jẹun títí di àṣálẹ́ tí mo ṣe má ń ṣe nìyẹn.

Tó bá jẹ́ pé kí n má ya ẹlòmí, ǹ mì féràn rẹ̀ lọ títí. Tó bá jẹ́ á ti má ya ara mi náà, mi kì í ṣe yàn tó má n ya ara mi púpọ̀ bá yẹ̀n. Tí ẹnìkan bá wo orí fóònù mi, ṣàṣà ló ma fi rí picture mi tó pé mẹ́wàá bí àbí kó kọjá mẹ́wàá gan lórí fóònù mi. Mi kì í má n ya ẹ̀yàn bá ẹ̀.

Nǹkan tí mo fẹ́ràn nínú ice cream ni tó ṣe tútù, tó ṣe tútù, tó ṣe, tó ṣe ń dùn, tó ṣe, tó ṣe e ri lẹ́nu, tó ṣe máa ń lọ lẹ́nu, níwọ̀rọ́, níwọ̀rọ̀sẹ̀. Àwọn àdùn tí mo fẹ́ràn nínú ice cream niyen. Ice cream, ǹnkan tó, ǹnkan tó máa ń dùn láti, ǹnkan tó dùn láti mu ni ice cream. So although mi kí n máa ń mú ní gbogbo ìgbà ọ, ó máa ń, ó má a ń wù mí mu lẹ́ẹ̀kọ̀kan tí màá dé lọ, màá dé ra, màá dé mu.

Mi o rò pé mo ì bẹ̀rẹ̀ iru íranlọ́wọ́ bẹ́yẹn lọ́wọ́ ẹni kankan rí. Mi tí ì bẹ̀rẹ̀ iru íranlowọ́ báyẹn lọ́wọ́ ẹni kankan rí. Èmi kọ́ ọ̀, èmi fẹ́ràn kí n máa ṣe nǹkan tó ṣe atótì, tó ṣe nǹkan tí nǹkan ṣe tó a ti tó ṣe yẹ ni mo máa ṣe nǹkan. Kí n lọ́ máa bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ lọ́wọ́ olùṣètò lórí pé kó bá mi ṣe nǹkan àbí kọ́, kó ràn mí lọ́wọ́ fún nǹkan mi kí n máa bẹ̀rẹ̀ iru íranwọ́ báyẹn.

Mi ti se to kankan kálẹ́ ìsìn. Nígbà tí ọjọ́ bá ṣe n lọ́nù ọ̀se, mo lè ṣe to kan bọ̀. Nísìnyí mi ti lè to kankan dání. Mo lè sọ pé mo fẹ́ lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan kó bá mi ṣe, ó ní ǹkan tí ó fẹ́ bá mi ṣe, ó ní ǹkan tajọ sọ tó fẹ́ bá mi ṣe. Nǹkan tó súnmọ́ kan, ǹkan tí mo lè ṣe to rẹ̀ ní ìparí ọ̀se mi.

Mi ò kín ṣàlà kọ̀wé sóòó, mi ò kín kọ̀wé pẹ̀lú owó kí máa fowó kọ̀wé èmi kọ̀ máa kàwé, ràwé káǹtẹ̀ ni. Àmọ́ tí bá ráyè ó ti bá le ní, tí bá ráyè àti kọ̀wé mo máa kọ̀ o. Lágbọ́n ni ìgbà kan tó jẹ́ pe mo kọ ìwé kan àmọ́ mi ò ṣe àtẹ̀jáde ẹ. So.

Uhm, tó bá ti di ọ̀rọ̀ ẹ̀bùn, mo mọ̀ pé oríṣìíríṣìí nǹkan ni àwọn èèyàn fẹ́ràn. Tí mo bá fẹ́ fún yàn lẹ́bù, àyàfi tó bá jẹ́ pé mo ti mọ̀ nǹkan tẹ́ni yen fẹ́ nígbà yẹn, mo ooo, ó dáa kí n fún, tí mo bá fẹ́ fún yàn lẹ́bù, ó máa ń pé èmi kí n fún ènì yen lówó as ẹ̀bùn ju pé kí n ra, kí n lọ ra nǹkan fún un. Àyàfi tó bá jẹ́ pé mo ti, mo ti dá nǹkan mọ̀ tó jẹ́ pé mo ti rí pé èèyàn nílò tí kò ní, tí mo wá ra fún un gẹ́gẹ́ bí ẹ̀bùn ìyẹn, mo wò pé kí n fún lẹ́bù, mo o ó dáa fún mi wò pé kí n fún un lówó ju pé kí n ra ẹ̀bùn fún un nítàn.

Ó máa ń ṣe oríṣiríṣi eré àmọ́ eré ìdánì yen o wà ye mi mi mo ǹnkan tí eré ìdánì túmọ̀ sí. Mo má ń ṣeré, mo má ń ṣeré, kí n bá ọ̀rẹ́ mi ṣeré, kí n bá ara mi ṣeré, kí n dá ṣeré ti mi, kí n lọ tá, kí n lọ ṣeré. Kódà gan àwọn àbúrò mi mo máa ń bá wọn ṣeré. Kò sí iru eré tí èmi ò le ṣe, eré ipá go n mo máa ń ṣe àmọ́ eré ìdánì kò ha ye mi. Mo máa ní láti wo nnkan tí ó túmọ̀ sí kí n ba lè dáhùn ìbéèrè yẹn.

Àwọn àdéhùn tí mo bá ṣe, mo máa ń fi sọ́kàn mi kí ń má gbagbe. Eléyìí tó bá ṣe pé kò, kò ṣe, mo máa kọ́lẹ̀. Àmọ́ àwọn àdéhùn tí mo máa ń ṣe tó jẹ́ pé mo máa ń ṣe pẹ̀lú èèyàn pé mo bá èèyàn kan ládèhùn, bí mo ti ṣèlérí fẹ́ ni ìkan mo máa ń kọ́lẹ̀ ni, mo dẹ̀ máa ń fi sọ́kàn gidi tó jẹ́ pé mi ò ní le gbagbe rárá, rárá. Torí mi jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tí mi fẹ́ràn láti máa yẹ àdéhùn àbí kí ń yẹ ìlérí kan tí mo ti ṣe fẹ́nikan, mo máa ń fi sọ́kàn gidi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun dáadáa. Mo máa ń pe àwọn oníbàárà tuntun. Kódà gan, mo, mo, mo jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tó ṣokùnfà pé àwọn oníbàárà tuntun wọ́n wá sí ilé-iṣẹ́ wa. Àwọn oníbàárà tuntun tó pọ̀ lọ́pọ̀lọpọ̀, mo ṣokùnfà wọ́n wá sí ibi iṣẹ́. Mo máa ń pé wọ́n, mo máa ń bá wọn sọ̀rọ̀, mo máa ń jáde lọ bá wọn gan. Mo máa ń bọ́ sí, ó pẹ̀lú lára iṣẹ́ tí mo ń ṣe. Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ dáadáa.

Miì fẹ́ràn iṣẹ́ ìtagbangba báyẹn Mo máa ń ṣiṣẹ́ ìtagbangba o, mo ti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìtagbangba rí. Àmọ́ tó bá di pé mo ní láti yan ọ̀kan, miì lè yan iṣẹ́ ìtagbangba. Èmi fẹ́ràn kí n máa ṣiṣẹ́ nínú ilé, nínú ọ́fíìsì kí n jókòó kí n wà. Irú iṣẹ́ témi fẹ́ràn nìyẹn àbí kí n wà ńlé kí n máa ṣiṣẹ́ ńnú ilé. Mi ò fẹ́ràn iṣẹ́ ìtagbangba.

Mi kí n pa ohun ọ̀ṣọ́, ọ̀ṣọ́ sára. Ṣé àwọn ohun ọ̀ṣọ́ bí àwọn tó máa bú, tó máa ń jẹ́ kí ǹkan tó ènìyàn bá wọ̀ kò rẹwà sí bí, ẹ́, bí i góòlù, ẹ́, òrùka, ǹkan kan, aago. Mo ní, mo, mo máa lò wọ̀n lẹ́ẹ̀kọ̀kan àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Tí n bá láyẹyẹ nìkan ni mo máa ń wọ àwọn ǹkan wọ̀nyí. Èmi kì í máa lò n gbogbo ìgbà.

Àwọn email àìwúlò tí mo máa ń gbà pọ̀ gan. Oríṣiríṣi email tí mi ti kò wúlò fún mi ni mo máa ń gbà. Tí mo bá dé gba wọn tí mo ṣe máa mo dé máa ń parẹ́. Kódà gan gbogbo àwọn ti eleyii tó jẹ́ pé mo lè pa kí má ba à máa gba email látọ̀dọ̀ wọn mọ́ ni mo ti ṣe. Àmọ́ mo sì ń gbà àwọn kan náà. Tí ń bá ráyè na máa lọ pa àwọn yẹn.

Tí bá rà láàárín àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí o bá dé ẹnìṣọ́rò, ó jẹ́ pé èmi nìkan mi ì lè dá wá ọ̀nà àbáyọ sí. Mà á jẹ́ kọ n ọ mọ̀ npa ẹ, kí a ba lè jọ jíròrò ọ̀nà ta lè gbé ìṣòrò náà gbà tó ma fi lọ́na àbáyo, tò bá jẹ́ nǹkan tí mi ì lè dá ṣe.

Má n ṣe ìpè fídíò dàda pẹ̀lú àwọn, àwọn àbúrò mi, àwọn ẹ̀gbọ́n mi àti àwọn ọ̀rẹ́ mi. Mo má n ṣe ìpè fídíò lọ́pọ̀lọpọ̀ ìgbà, tí mo bá fẹ́ rí wọn, tí mo bá fẹ́ sọ̀rọ̀, tí mo bá fẹ́ ṣeré àbí mo fẹ́ fì ǹkan hàn mí, ìpè fídíò la má n lò. Ojojúmọ́ ni mo dẹ̀ má n ṣe, ó kéré jù ẹyọkan àbí méjì.

Ọjọ́ tí mo lọ ọjà kẹ́yìn ni ọjọ́, ìyẹn ọjọ́ àná ọjọ́o ọdún Kéré keresìmesì. Ọjọ́ ọdún dola ní mo lọ ọjà ìgbèyìn tí mo lọ ra àwọn èròjà tí màá fi ṣe oúnjẹ lọ́jọ́ ọdún tí màá jẹ. Mo jẹ́ èèyàn kan tí mi ò fẹ́ràn láti máa lọ ọjà ní gbogbo ìgbà. Mi ò fẹ́ràn áti máa gba arín ọjà kọjá. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń lọ, tí n bá dẹ̀ lọ, mi ò ní fákókò ṣòfò rara tí màá fi kúrò ní ọjà.

Nnu ìwà ìṣòwò mi, ìwà tó dáa ni ìwà tó, tó pọ̀ nílé, tó, tó mú ìṣirò dání. Tí mo se le ṣàpejúwè ìwà ìṣòwò mi niyẹn, mo má a, mo máa ń bíkítá sí àwọn nǹkan tó má a, tó má a ràn mí lọ́wọ́ nínú òwò mi, àwọn nǹkan tó máa jẹ́ kí òwò mi tóbi si, tó máa jẹ́ kó dàgbàsókè. Àwọn irú àwọn ìhuwàsí mi, sí ètò òwò, ìwà, èè ìṣòwò mi ni yẹn.

Bẹ́ẹ̀ni mo máa ń gbọ́ podcast lẹ́eko, kàn kí n ṣe ní gbogbo ìgbà. Láwọn podcast kan tí mo jẹ́ pé mo máa ń gbọ́, tí mo máa, tó máa ń dùn sí mi láti gbọ́, tí mo fẹ́ràn bí i àwọn Joe Rogan, àwọn Matt, àwọn Matt, àwọn podcast tí mo máa ń gbọ́ nìyẹn. So mo gbọ́ rẹ̀ lẹ́nu ijọ mi lósẹ̀ yìí ni tíraye yìí láti máa gbọ́ àwọn podcast tọ́ mi. Àmọ́ mo máa ṣètò láti tun ma padà sí i gbọ́ àwọn eléi tí mo fẹ́ràn láti máa gbọ́ jù.

Mi ò kí ń má jẹ gọ́mù, mi ò fẹ́ràn gọ́mù rárá. Mi ò kí ń jẹ. Kódà tó èèyàn kàn bá ń jẹ lẹ́gbẹ̀ẹ́ mi, màá nídìí láti kúrò lẹ́gbẹ̀ẹ́ ènìyàn. Kànṣé nǹkan tí mo fẹ́ràn rárá. Mi ò lè kí ń tẹ́ ẹni tí bá wà níbí kan tó bá ń jẹ, mo máa ń kúrò níbẹ̀ ni. Mi ò like òórùn rẹ, mi ò kí ni. Ikeji, mi ò like tẹ́ṣẹ́ má ń jẹ tẹ́ṣẹ́ má ń pẹni dé díẹ̀ yíǹ ko o. O má ń rún mi lára.

Mo ti rìn rìn àjò lọ sí oríṣiríṣi ìlú, ài moye ìlú tí mo ti rìn ìrìn àjò lọ to jẹ́ pé yálà mó lọ ṣíṣẹ́ lọ bẹ́ẹ̀, yálà mó lọ kíyan, yálà mó kọ̀ lọ fún holiday àbí mo lọ fún kíkàwé. Oríṣiríṣi ìlú ni mo ti lọ kúrò níbi ìlú tí mo ti, níbi tí mo ti mọ̀, tí mo kalẹ̀ sí kò lóǹkà. Oríṣiríṣi ìlú ni mo ti lọ, mode ṣé nípinu pé mo ṣì máa lọ sáwọn oríṣiríṣi ìlú míràn àti òkè òkun náà.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò. Méjì, mẹ́ta ni tẹ́lẹ̀ àmọ́ mo fún, mo gbé ẹyọ kan fún ọ̀rẹ́ mi kan. So nísìnyí méjì ni mò ń lò. Kí n ṣe pé mo máa tó méjèèjì sórí ara wọn, màá gbé, màá fẹ́ ẹyọ kan rọ̀rí, màá dé dí ẹyọ kan mú. Ìgbà mí ń gan mi ò ní lò, mi ò ní lò kankan, màá di méjèèjì mú. So tí mo ṣe máa ń lò ìrọ̀rí mi nìyẹn.

Wíwo ìràwọ̀, ó jẹ́ nǹkan tó jẹ́ pé mo fẹ́ràn láti máa ṣe. Tí mo bá wà, tí mo bá kan jókòó síta lálẹ́, mo máa fẹ́ràn láti máa wo ìràwọ̀, kí ń máa wo àwọn òṣùpá àtí ìràwọ̀ tó ṣe wà lójú súná, tó ṣe tànná. Mo máa ń wò mọ́ dé tí kí àwọn ìwé oríṣiríṣi nípa táwọn ìràwọ̀ ṣe rí, tán ṣe wà, tán ṣe wá sáyé, tán ṣe, tí a ṣe ń wò wọ́n, irú iṣẹ́ tán ń ṣe lókè ibi tó wà. Ó jẹ́ nǹkan tó máa, tó yà mí lẹ́nu gan, tí mo dẹ̀ máa, tó dẹ̀ wù mí láti mọ̀ síi nípa ẹ́.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù December. Adobi, mo ń bí oṣù mẹ́ta ni mo fẹ́ràn jù. Oṣù December, oṣù February àti oṣù June. Àmọ́, oṣù December ni mo fẹ́ràn jù torí jẹ́ oṣù tó jẹ pé holiday máa ń wà láti ibi iṣẹ́. Ìdí nìyẹn tí mo fi fẹ́ràn oṣù December. Ó dẹ jẹ́ oṣù tó jẹ pé mo máa ń gba oríṣiríṣi ẹbùn náà. Ó jẹ́ oṣù tó jẹ pé mo máa ń jáde tí mo báa ń lọ sí oríṣiríṣi ibo láti lọ ṣe fàájì. So, oṣù December jẹ́ oṣù kan tí mo fẹ́ràn jù.

Ehn, mo kẹyin rin ìrìn àjò fún isẹ n sìn a ti ma lọ bi, a ti ma lọ bi oṣù mẹfa sẹyin, ti a lọ sí ìlú míràn láti lọ ṣiṣẹ́ fún bi ọ̀sẹ̀ kan ṣọ́sẹ̀ méjì. So lati bi oṣù mẹfa sẹyin náà ni ọdún tó kọjá. O ní a ṣètò láti lọ again kí ọdún tó kọjá tó parí àmọ́ àwọn ǹkan kan ṣẹlẹ̀ tí ò fi lè jẹ́ ká lọ.

Mi mọ ìtumọ̀ ohun mímu pírọ́tíìnì, àmọ́ tó bá jẹ́ ìgbà tí màá mú nǹkan, mo máa ń mú nǹkan náà. Mo máa ń mú ọtí, ọtí líle, ọtí ẹlẹ́rìndòdò, àwọn ọtí tó jẹ́ pé èèyàn àkọ́kọ́ máa ń mú táa fi dárayá, mo máa ń mú. Ki mi, kí n mu àmupara náà bọ àmọ́ mo máa ń mú fún ìdárayá kí n kọ fi ṣara lóore, kí n dẹ̀ fi sinmi. Ẹ̀ẹ̀kan tí mo ṣe máa ń mú ní yen ẹ̀ẹ̀kọ̀kan dèé.

Mo mọ díẹ̀ nínú àwọn aládùúgbò mi, àwọn tí ó jẹ́ pé mo máa ń bá sọ̀rọ̀ tí mo máa ń bá ṣeré nínú wọn, tajọ́ mọra wa. Mo mọ àwọn iyẹn, wọn ò dẹ́ pọ̀ torí mi kì í ṣọ́yàn tó máa ń bá gbogbo àdúgbò sọ̀rọ̀. Àwọn tó súnmọ́ mi, tó súnmọ́ tòsí mi náà ni mo mọ̀ àbí àwọn tí bí mo máa ń ra nǹkan lọ́wọ́ wọn àbí àwọn tí tajọ́ máa ń jáde, àwọn iyẹn ni mo mọ̀. Tí ó bá jẹ́ àwọn tajọ́ ń gbé nínú ilé kan sì ókè, mo mọ àwọn èyẹn dáadáa, àmọ́ àwọn aládùúgbò mi, mi ò mọ gbogbo wọn, díẹ̀ nínú wọn ni mo mọ̀

Mi ò tíì lọ ṣọdẹ rí, mi ò mọ̀ nípa iṣẹ́ ọdẹ. Mi kò mọ̀ kankan nípa iṣẹ́ ọdẹ, so mi ò ṣọdẹ rí, mi ò dẹ̀ ní ètò láti lọ ṣe iṣẹ́ ọdẹ níbí kankan. Iṣẹ́ ọdẹ kì í ṣe iṣẹ́ tí mo mọ̀ọ́ ṣe. Mi ò dẹ̀ kí n ṣe agbófinró tó mọ̀ anything tó já mọ́ nípa ṣíṣe iṣẹ́ ọdẹ. So mi ò ṣọdẹ rí, mi ò dẹ̀ lè ṣọdẹ.

Igba wo mo kẹ́yìn lọ sí ibi orin. O ti ṣe díẹ̀ tí mo ti lọ sí irú àwọn eré kíkọrin orí ìtàgé. A ti máa lọ bí ọdún mẹ́ta tí mo ti lọ sí irú àwọn ǹkan báyẹn gbẹ́ yìn. Ìgbà tí mo dẹ̀ lọ, èmi àtàwọn ọ̀rẹ́ mi la jọ lọ kìí ṣe èmi nìkan. Wọ́n dẹ̀ ṣeré yẹn mọ́ ju ní. Àti ìgbà yẹn mi ò rí tí ráyè and then mìlówó láti tó má a gbé mi lọ sí irú àwọn eré bá yẹn mọ́. Ṣùgbọ́n mo ní ó dàbí pé ó máa láǹfààní láti lè lọ ní ọdún yìí ṣá.

Mi ò ṣiṣẹ́ níbi tó jẹ pé ó má, má nilo láti má wọ ìbọ̀wọ́ àbí ìbọ̀sẹ̀ àbí nǹkan kan báyen Àmọ́ tó bá ti di pé bóyá mo wà ní ipò kan lọ, mo fẹ́ ṣe nǹkan tó má nilo pé mo wọ ìbọ̀wọ́, bóyá mo fẹ́ kó nǹkan níbi kan ni àbí mo fẹ́ mo, mo wọ ibi kan tí kò ní dá kí má fi ọwọ́ lásán máa kọ ǹkan, màá n ri dájú wípé mo wọ ìbọ̀wọ́ tó bá pèsè. Tó n bá dẹ́ pèsè, màá wá pé kí n wọ.